Báwo ni o ṣe máa ń lo àkókò rẹ pẹ̀lú àwọn ẹbí rẹ? Àkókò tí a máa ń lò pẹ̀lú àwọn ẹbí wa ó ṣe ǹkan tí ó jẹ́ pàtàkì. Nítorí wípé àkókò ta bá lò pẹ̀lú wọn yóò jẹ́ kí a lè súnmọ́ ra dáadáa, yóò sì jẹ́ kí a lè mọ mọ̀lẹ́bí wa dáradára. Ó dára kí a máa lo àkókò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa nítorí wípé àkókò máa ń so mọ̀lẹ́bí papọ̀. Yóò sì jẹ́ ká mọ inú oníkálukú. Ó dára kí a máa jáde kí a máa mọ gbogbo mọ̀lẹ́bí wa, kí a sì máa rí bí wọ́n ṣe rí, àti wípé kí a lè rí gbogbo ohun tó bá kù.

Ṣé o fẹ́ràn láti máa lọ sí etí òkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun. Mo sì fẹ́ràn láti máa rìn ní etí odò àti wípé kí n máa rí gbogbo ǹkan tí Ọlọ́run dá. Àwọn elé yì jẹ́ ǹkan tí ó máa ń mú kí orí mi wú. Ó sì tún máa ń jẹ́ kí ènìyàn bẹ̀rù Ọlọ́run gidigidi. Nígbà tí a bá rìn ní etí òkun àbí ní etí ẹ̀bá ọ̀nà, táa bá rí ẹranko, ewébẹ̀ àti gbogbo ǹkan tí Ọlọ́run dá, yóò jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run, yóò sì tún jẹ́ ká súnmọ́ Ọlọ́run gidigidi ní ọ̀nà àrà àti ní ọ̀nà ọ̀tọ̀ àti ní ọ̀nà tí a ó fi le bẹ̀rù Ọlọ́run. Ó dára kí ènìyàn máa rìn ní etí òkun, pàápàá jùlọ ní ọwọ́ ìrọ̀lẹ́

Kí ni ìlànà àwọn ètò ìpolówó ọjà rẹ? Báwo ni o ṣe máa ń polówó àwọn ọjà rẹ? A lè lo oríṣiríṣi ọ̀nà fi polówó ọjà ní ayé òde òní. Ẹ̀rọ ayélujára jẹ́ nǹkan pàtàkì tí a máa ń polówó ọjà wa ní ayé òde òní. A sì tún lè lo ẹ̀rọ móhùnmáwòrán àbí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí àwọn olèyìnbó ń pè ní rédíò.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára ó sì gún régé. Mo máa ń wẹ̀ ní àsìkò mo sì máa ń fọ ẹyín mi lásìkò, mo sì máa ń para lóòrèkóòrè, mo sì máa ń tún ara mi ṣe ní òrèkóòrè. Ó dára láti máa tún àgọ́ ara wa ṣe, ó dára láti máa gé irun wa, ó dára láti máa lo ìpara, ó sì dára láti máa lo tùràrí sí ara wa. Nítorí wípé kí ara wa bá lè jí pépé, kí okun wa bá lè jí pépé, kí ojú wa sì lè gún régé. Ó dára láti máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ọ̀pọ̀ ìgbà só that ká lè rí èyàn gidi ní àwùjọ àwọn ènìyàn.

Ṣé o fẹ́ràn láti máa kọrin àbí o fẹ́ràn láti máa gbọ́ orin kíkọ? Bẹ́ẹ̀ ni, orin kíkọ dára nítorí wípé orin máa ń jẹ́ kí inú wa dùn ó sì tún máa ń jẹ́ kí òye wa ṣí sí àwọn nǹkan tí a kò mọ̀ tẹ́lẹ̀. Orin kíkọ dára lọ́pọ̀lọpọ̀. A lè fi orin kíkọ yin Ọlọ́run, a lè fi orin kíkọ yin ènìyàn, a lè fi orin kíkọ yin ọba. Nítorí ìdí èyí, ó dára kí ènìyàn máa kọrin, ó sì dára kí ènìyàn máa gbọ́ orin, ó tún dára kí ènìyàn máa jó sí àwọn orin. Oríṣiríṣi orin ló wà ní ayé òde òní. Orin tí a máa ń kọ sí Ọlọ́run wà, orin tí a lè kọ fún ọba wà, orin tí a sì lè kọ láti fi lè mú inú ara wa dùn náà sì wà. Àwọn oríṣiríṣi orin ni ó wà ní ayé òde òní.

Àwọn àkókò mélòó ni o máa ń sùn àbí àkókò mélòó ni o máa ń fi ń sùn ní ojoojúmọ́? Ó dára kí ènìyàn má a sinmi ní ọ̀wọ ọsan àti ní alé tí a bá ti jẹ oúnjẹ alẹ́ tán. Ó dára kí ènìyàn sì máa tún sùn ní ọ̀wọ ọsan nítorí wípé ara máa ń fẹ́ ìsinmi lẹ́ẹ̀kọ̀kan. Tí a bá fẹ́ sùn ní alẹ́, tí a bá ti jẹ oúnjẹ alẹ́ tán, a ó sùn ní bii dédé agogo mẹ́wàá, a ó sì jí ní bii dédé agogo márùn ún òwúrọ̀. Eléyìí dára gidigidi fún àgọ́ ara. Ó tún dára kí a má a sùn ní ọ̀wọ ọsan ní bii dédé agogo kan àbí dédé agogo méjì. Àwọn ọ̀orun yìí dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó máa ń jẹ́ kí ara bọ̀ sípò, ó sì tún máa ń fúnni ní okun àti agbára lọ́pọ̀lọpọ̀ ọ̀nà.

Ǹjẹ́ o fẹ́ràn láti máa jókòó ní ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ tàbí nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni oríṣiríṣi ọkọ̀ ni ó wà. Ọkọ̀ òfurufú wà, ọkọ̀ orí pápá náà sì wà. Oríṣiríṣi ibi sì là lè jókòó sí nínú àwọn ọkọ̀ wọ̀nyí. A lè jókòó sí àárín ọkọ̀, a sì tún lè jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nítorí wípé wọn ò lè máa rí gbogbo àwọn nǹkan tí ó wà ní ìta mọ́tò yẹn ná. Wọn sì máa rí gbogbo nǹkan tí ó ń lọ ní ìta. Èmi gẹ́gẹ́ bí ẹnikan, mo fẹ́ràn kí ń máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé kí n lè máa gbàtẹ́gùn, kí n sì lè máa rí gbogbo àwọn nǹkan tí ó ń lọ ní ìta. Nítorí ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló fẹ́ràn kí ó máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nígbà tí wọ́n bá ń lọ sí ìlú kan láti ìlú ibòmíràn àbí tí wọ́n bá ń rìn nínú ọkọ̀ òfurufú, wọ́n fẹ́ràn kí wọ́n máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé.